Kí ni àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ?

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ se iṣẹ́? Nígbà tí iṣẹ́ bá pọ̀, tí wọn ò de lè rí iṣẹ́ náà ṣe, mo máa ràn wọ́n lọ́wọ́ láti lè ṣiṣẹ́ yẹn ládè ti le dí iṣẹ́ kù fún wọn. Ó máa ń jẹ́ kí iṣẹ́ yá, ó dẹ̀ máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń fa àwọn fáìlì mi pamọ́. Nítorí pé ó jẹ́ ohun tí a gbọdọ̀ fi han gbogbo ará ìlú, ó jẹ́ ohun àṣírí, ó dẹ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì sí ilé iṣẹ́ tí mi ń, tí mi ò ń bá ṣiṣẹ́. Ọ̀pọ̀ igbà la ní ibi tí a máa ń tọ́jú rẹ̀ sí. Ọ̀pọ̀ igbà dẹ̀ ni a máa ń fi àwọn ohun tí a máa fín alábò sí kí àwọn ènìyàn má lè rí.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ní ọ̀sán, mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tó ní okun, àwọn oúnjẹ tó le. Nítorí ọ̀pọ̀ gbà mo máa ń ṣiṣẹ́ ní ọ̀sán, mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ẹran àbí ẹja díndín.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Ìdárayá dára fún ẹni tó bá ti ṣiṣẹ́ láti òwúrọ̀ kó ní àsìkò ìgbádùn. Èmi máa ń wo ẹ̀rọ ayélujára, mo dẹ̀ máa ń ta ayò láti ṣe ìdárayá.

Orin wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn orin àwọn Kristẹni, orin tó sọ̀rọ̀ nípa Jésù, orin tó, tó, tó ń dánilárayá, tó dàńdẹ́ mi dúró, orin tó ń fún ni ní okun, tó de ń fúnni ní ọ̀rọ̀ Kristi.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, nígbà tí ẹ̀rọ ayárabíàṣá mi bá tó ba ń fún mi ní wàhálà àbí mo ń dojú kọ àwọn nǹkan kan nínú rẹ̀? Nígbà mìíràn, màá pa á, nígbà mìíràn, màá pe ẹni tó súnmọ́ mi, màá sọ ìṣòro oun fún ení náà. A dẹ̀ máa jọ ronú láti fi òpin ṣii.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ aṣọ abínibí wa, aṣọ ilẹ̀ wa. Àwọn aṣọ bíi aṣọ òkè, àdìrẹ, mọ́ n fẹ́ràn rẹ̀ torí pé wọ́n lẹ́wà púpọ̀. Wọ́n dẹ̀ ṣe gan, wọ́n dùn ún wò. Wọ́n dẹ̀, adé le wò wọ́n fún ọ̀pọ̀ ọdún nítorí pé wọ́n da às in wọ́n da dáadáa.

Ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni mo máa fi ń wo ojú ìbòjú lójoojúmọ́. Nítorí pé nígbàtí n bá ṣiṣẹ́ láti òwúrọ̀ tó wá rẹ̀ mi, òun máa fi ń dára mi láyàyà, òun máa fi ń jẹ́ kókó mi ìbalẹ̀, òun ń jẹ́ kí n mọ̀ ohun tó ṣẹlẹ̀ ní àgbáńlá ayé.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Mo mọ̀ ta ń se ìrẹsì àtẹwa. Nítorí pé oúnjẹ tí mo yàn láàyò nìyẹn. Oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní. Mo mọ̀ ta se maa ń se ìrẹsì àtẹwa tí a ṣe máa bu rẹ̀ sórí iná. Tí a bu ẹ̀wá lẹ̀, tí a wá din ta ìrẹsì yìí, tí ó dùn wò lójú, tí ó sì dùn lẹ́nu. Mo fẹ́ràn ìrẹsì àtẹwa, mo sì mọ̀ ṣe dáadáa.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa sùn ní ọ̀sán torí ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ní òru. Tó bá ti wá rẹ̀ mí tí n bá dé láti ibi iṣẹ́, mo máa ń sùn ní ọ̀sán. Mo fẹ́ràn orun ọ̀sán nítorí pé ìgbà tí iyàwo mi ò bá sí ní tó bá lọ ibi iṣẹ́, emi ni kan ni ń wà lórí ibùsùn, àwa fẹ síbẹ̀ bí ọba.

Ẹ̀kan ṣoṣo ni mo máa fọyín lójúmọ́ kan. Tí n bá ti jí l'òwúrò, máà mú ohun tí ń fi fọyín mi, màá sì fi fọyín. Ẹyin wò ní màá sì gbé e nígbé títí tí ilẹ̀ ọjọ́ kejì yóò fi mọ́. N ó ki fọyín ju ẹ́ẹ̀kan lọ lójúmọ́

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi, pàápàá jùlọ ẹ̀rọ alágbèéká mi. Ni gbogbo ìgbà tí wọ́n bá fún mi ní tuntun, software tuntun ni mo máa ń ṣe ní gbogbo ìgbà láti lè bá yé, láti lè bá yé pẹ́gbẹ́ ẹ àti láti lè bá yé mu.